Ẹ bèèrè, ìbéèrè, i-i-ìrú orin tí mo máa ń like. Irú orin tí mo máa ń like ni orin gospel, orin gospel mo máa like. Mo fẹ́ máa yi Ọlọ́run tó dá wa sáyé. Orin gospel ni mo like àti orin ìfẹ́. Mo de like orin ìfẹ́ náà àti orin gospel. Orin méjì tí mo like nìyẹn.

Ẹ bèrè bóyá mo máa ń pọ̀, mo máa ń pe àwọn oníbàárà tuntun. Éhén, lóòótọ́ ni mo máa ń pe àwọn oníbàárà tuntun nítorí pé mo kọ́, a, nítorí pé mo fẹ́ kí àdọ rẹ kó máa wá sí ṣọ́ọ̀bù mi, kó máa wá sọ́dọ̀ mi, kó máa ra nǹkan sọ́dọ̀ mi. So, mo máa ń pe àwọn oníbàárà tuntun lórí, lórí fóònù, mo máa ń pè wọ́n dáadáa.

Ah, iyàrá ti mo like ju, iyàrá ti mo like ju ni iyàrá dàdì mi, but mi ò kìí fi, mi ò kìí fi bẹ́ẹ̀ si súbẹ́ẹ̀ nítorí pé mọ̀-ín mi wọ́n like má sú síbẹ̀. Wọ́n ma ní pé kí n lọ sí iyàrá tèmi, so o. Mo like iyàrá dàdì mi gidi gan. Mo like ki n má sún síbẹ̀, ehm, fáànù naá wà nbẹ̀, iná wà nbẹ̀ e, àti oúnjẹ, oúnjẹ wà nbẹ̀, but mọ̀-ín mi wọ́n kìí like ki n má sún sí in iyàrá dàdì mi. So mo má sú sí iyàrá tèmi, but mo má lọ sí iyàrá dàdì mi.

Ẹ bèèrè bóyá mo ti lọ etí mi. Mi ò tíì lọ etí mi nítorí pé mi ò kì ń ṣe obìnrin. Obìnrin ni wọ́n máa ń lu etí, ọkùnrin ni mí, aà kì í lu etí. A máa ń gẹrun, a máa ń wọ trouser, but àwọn kiní etí yẹn A à kì í lu etí, a à kì í wọ earrings. A máa ń, irun la máa ń gé àti aṣọ trouser la máa ń wọ̀

Ẹ bèrè ìbéèrè nípa ìgbà mélòó ni mo máa ń lò lọ sí ibi iṣẹ́. Mo máa ń lo ìgbà méjì nítorí pé ìbẹ̀ yẹn jìnà sí ilé mi. So mo máa gun mọ́tò, mọ́tò ni màá ń go dé bẹ̀yẹn. Ìgbà mi ń, mi ò ní rí mọ́tò, màá fẹsẹ̀ rí díẹ̀ kí n tó rí mọ́tò. So mọ́tò ni mo máa ń lò lọ sí ibi iṣẹ́. Ìgbà méjì mo máa ń lò lọ sí ibi iṣẹ́

Ẹ bèèrè, kín ni mo máa ń fi polowo mi? Ǹkan tí mo máa ń fi polowo mi ni mo máa ń lo social media. Social media tí mo ń lò ni Instagram àti Facebook. Mo máa ń fi, wọ́n fi polowo mi. Mo má ń, àwọn ọ̀rẹ́ mi náà wọ́n máa ń help mi. Wọ́n máa ń épò mi polowo mi. Tí m bá ti polowo mi tán, àwọn customer máa wá.